Nígbà wo ni o kẹ́yìn sunkún? Mi ò lè sọ pé ìgbà báyìí àmọ́ kò sí ìgbà tí mo máa ń sunkún. Bí kò ṣe wí pé mo máa ń gbìyànjú láti dákẹ́, láti wo orere ayé, láti wo bí ohun gbogbo ṣe ń lọ kí n tó lè mọ̀ bóyá n ó sunkún tàbí n kò ní sunkún. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sì máa ń fa èyí. Gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ tí rí tàbí bí ó ṣe kan mi gbọ́ngbọ̀n sí ni ó máa sọ bóyá n ó sunkún tàbí n kò ní sun ẹkún.